Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ Akin-Ọ̀mí. Ìtumọ̀ rẹ̀ ni wípé fi Akin Han mí, fi agbára, fi ipá, fi okun, fi hàn mí. Nǹkan tí orúkọ mi jẹ́ nìyẹn ẹ ṣé?

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mó pamọ́. Mo máa ń fi pamọ́ sí orí fóònù, inú àpò ibi tí mo lè fi ṣí. Mo dẹ̀ mọ bó ṣe ń tọ́jú fáìlì dáadáa. Fáìlì mi dẹ̀ máa ń wà ní ibi tí ó bá ti jẹ́ àrọ́wọ́tó.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi fún everybody tí mo bá ti rí. Bó jẹ́ fùfú, bó jẹ́ àmàlà, bó jẹ́ ẹran, bó jẹ́ sẹ̀mò, bó jẹ́ ẹ̀bà. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi fún gbogbo àwọn ará ilé tí mo bá ti rí ní ìkàlẹ̀ àti ní inú ilé mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Tí mo bá ti se ìrẹsì ní àná, màá wá jẹ ẹ́ ní àárọ̀. Mo máa ń jẹ oúnjẹ tó kù dáadáa. Oúnjẹ tó kù sì máa ń jẹ́ kí ẹnu èèyàn ṣe kí ni? Ó da, ó dùn. Oúnjẹ àjẹkù máa ń dùn dáadáa, mo máa ń jẹ ẹ́

Mo máa ń ṣe eré ìdárayá dáadáa. Mo máa ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, tẹnísì, basket ball àti àwọn eré ìdárayá dáadáa. Mo máa ń jọ̀ọ́gì náà. Eré ìdárayá náà tí mo máa ń ṣe náà nìyen. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárayá.

Mo fẹ́ràn kókó tó wà nínú èdè gẹ̀ẹ́sì. Àwọn kókó bí ọ̀rọ̀ orúkọ, ọ̀rọ̀ arọ́pò orúkọ, ọ̀rọ̀ ìṣe, ọ̀rọ̀ afarajorúkọ. Àwọn kókó tí mo fẹ́ràn nígbà ìwé nìyẹn.

Mo máa ń kí àwọn ènìyàn through WhatsApp, Facebook, Instagram. Mo dè máa ń pe àwọn ènìyàn náà. Mo máa ń pe àwọn ènìyàn àwọn ọ̀nà tí mo ṣe máa ń kí àwọn ènìyàn nìyen ní ilẹ̀ Yorùbá, mo dè lè máa dọ̀bálẹ̀

Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi, mo máa ń gé èékánná mi lóòrèkóòrè. Mo dẹ̀ máa ń gé èékánná mi, èékánná mi pẹ̀lú blade tàbí nail clipper, nǹkan tí mo máa fi ń gé èékánná ni yẹn. Mo lè máa gé èékánná mi náà pẹ̀lú blade.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé dáadáa. Ó ní oríṣiríṣi ìwé tí mo máa ń ka. Mo máa ń ka ìwé nípa sáyẹ̀nsì, mo máa ń ka ìwé bíbélì, mo máa ń ka kùránì náà, mo máa ń ka oríṣiríṣi ìwé tí ọwọ́ mi bá bà. Mo dẹ̀ máa ń ka ìwé tí wọ́n bá fún mi láti ilé náà.

Mo máa ń ṣe irun mi ní lóko ti ìtumọ̀ rẹ̀ ni wípé mo máa ń gẹ irun mi kéré. Irun dúdúlẹ̀ ni irun tí mo ní. Mo máa ń lọ sí ọ̀dọ̀ bábà láti gẹ irun ẹ kéré kí ó máa pọ̀ ju nǹkan tí mo nílò láti wọ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílè, orílè. Mo ní nọ́mbà orílè tí mo máa ń fi ṣe gbogbo nǹkan tí mo bá nílò láti ṣe. Nọ́mbà yẹn dẹ̀ jẹ́ pàtàkì, ó dẹ̀ wúlò sí mi dáadáa. Àwọn ọ̀rẹ́ mi ni, àwọn àbúrò mi ni.

Ní ibi iṣẹ́ wa, ó ní bí a ṣe máa ń dáhùn fóònù. Tó bá ti pé wá, máa lọ sí ibi kan tó jẹ́ conference room tí a ní ní ibi iṣẹ́ wa. Ìbẹ̀ ni a ti máa ń dáhùn fóònù. Bó bá ti ń pé wá kò dẹ̀ ṣe dandan nígbà ní gbogbo. Nǹkan tí wọ́n bá pè ni a máa dáhùn.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ láti fẹ́ iṣẹ́, iṣẹ́ mi sí ìlú mìíràn. Mo ní ẹ̀tọ́ nítorí pé ọmọ bíbí ilẹ̀ Nàìjíríà ni mí, mo dẹ̀ ní ẹ̀tọ́ láti ṣe nǹkan tó bá wù mí. Bo bá jẹ́ wípé ǹkan tí mo bá fẹ́ ṣe, ǹkan tí kò lòdì sí òfin ìjọba ilẹ̀ Nàìjíríà.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi. Mo má ń kọ ìròyìn, ìyẹn na n pè ní minute ní èdè gẹ̀ẹ́sì tí a bá ṣe meeting àbí tí a bá kórawọ́ jọ pọ̀ láti sọ ọ̀rọ̀ tí ó máa jẹ́ kí ilé iṣẹ́ wa kí ó dàgbà, kí ó máa tẹ̀síwájú, mo máa ń kọ ìròyìn.

Mo mọ bí wọ́n ti ń se ìrẹsì dáadáa. Mo mọ bí wọ́n ti ń se ìrẹsì dáadáa. Ìrẹsì, ǹkan tí wọ́n máa ń pè ní jollof rice ní èdè. Gẹ̀ẹ́sì. Mo mọ bí wọ́n ti ń sè é dáadáa. Mo mọ bí wọ́n ti ń sè é, tí mo bá fẹ́ sè é, màá ra ẹran náà si kí ó ba lè dùn dáadáa.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ ni cake. Mo fẹ́ràn cake, ǹkan tó ń pè ní àkàrà òyìnbó. Mo fẹ́ràn rẹ̀ dáadáa nítorí pé ó dùn, ó dẹ̀ jẹ́, ó dẹ̀ ma jẹ́ kí inú mi dùn. Tí a bá fẹ́ ṣe ìkómọ tàbí wedding tàbí bá fẹ́ sọ ọmọ lórúkọ.

Mo máa ń wo ojú àwòrán mi ní ìgbà kì ìgbà lóòrèkóòrè. Ni ojúmọ́ kan, mo lè wo ojú àwòrán mi fún eight hours sí ten hours. Mo máa ń wòó dáadáa nítorí orí ẹ̀rọ àgbéká tí mo máa ń lo Íńtánẹ́ẹ̀tì.

Mo máa ń fọ aṣọ mi ní àárọ̀, mo dẹ̀ le fọ ní ọ̀sán, mo dẹ̀ le fọ ní ìgbà àsálẹ́ náà. Ẹni ìgbà tí mo bá ń fọ aṣọ, mo lè fọ ní ìgbà kí ìgbà àbí lóore kóòrè. Ìgbà tí mo bá fẹ́ fọ aṣọ tí aṣọ mi bá ti dọ̀tí, ni mo máa ń fọ aṣọ pẹ̀lú machine.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń tan ìkíni lórí fóònù mi. Mo máa ń tan ìkíni tí mo bá ti nílò, èyí tí mo bá ti nílò láti tàn. Mo dẹ̀ mọ̀ pé ó máa dá dáadáa kí n tan ìwú-ì-mọ́, dáadáa kí n tan ìkíni lórí fóònù mi, ó máa ṣe àǹfààní fún mí.

Àwọn nǹkan tí mo fẹ́ràn ní orí pizza ni àwọn nǹkan tí wọ́n bá fi sínú pizza. Mo fẹ́ràn pizza dáadáa nítorí láti kékeré ni mo ti ń jẹ pizza pẹ̀lú àwọn àbúrò àti ẹ̀gbọ́n mi àti àwọn ará ilé mi. Mo gba àwọn ìronjà, pizza ni mo fẹ́ràn dáadáa, mo dẹ̀ máa fẹ́ràn láti jẹ ẹ́.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa ìgbà tí mo ṣe wà ní school, mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ilé ìwé mi, nígbà tí mo wà ní ṣọ́ọ̀ṣì náà tí mo wà ní ilé ìjọsìn, mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáadáa ẹ ṣe gan.

Rárá o, èmi kò ní àwòrán kankan lára. Èmi kò fẹ́ràn àwòrán kankan lára nítorí àwọn òbí mi, àwọn ẹ̀gbọ́n mi, àwọn àbúrò mi àtàwọn ará mi, wọn kò fẹ́ràn àwòrán kankan ní ara torí àwọn rò pé ọmọ gidi kì í ya àwòrán sí ara.

Mo máa ń wọ bàtà oríṣiríṣi. Àwọn bàtà ọ́fíìsì, àwọn bàtà tí mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Ó ní oríṣiríṣi orúkọ bàtà tí mo máa ń wọ̀. Mo máa ń wọ sandal, mo máa ń wọ sálúbàtà náà. Tí bá lọ sí òde, mo ní bàtà oríṣiríṣi bàtà òde, bàtà ibi iṣẹ́, bàtà school.

Bẹ́ẹ̀ni, mo ti ń rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin rí nígbà tí mo fẹ́ lọ sí ọ̀dọ̀ àbúrò mi àti ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi níbi tí wọ́n ń gbé ní òdìkejì ibi tí mo wà. Mo gun ọkọ̀ ojú-irin, ọkọ̀ ojú-irin náà dẹ́wàá ṣe dáadáa, mo fẹ́ràn àwọn nǹkan tí wọ́n gbé síbẹ̀, mo wo ara mi yá gágá, inú mi dùn.

Tábìlì iṣẹ́, mo ní tábìlì iṣẹ́ nílé, mo lè tún ní tábìlì iṣẹ́ ní ibi iṣẹ́. Tábìlì iṣẹ́ mi nílé ó gùn, ó kéré díẹ̀ náà, kó se pé ó gùn lọ títí, mo gbé laptop mi àti fóònù síbẹ̀, tí ibi iṣẹ́, àwọn ìwé, àwọn fáílì àwọn ló wà lórí rẹ̀ ó gún.

Ibi tí mo bá fẹ́ lọ fún ìsinmi máa ń pọ̀ gan. Mo lè lọ fún ìsinmi ní ìlú mìíràn, mo lè lọ fún ìsinmi ní-ní-oní orí mountain, mo lè lọ ní ibi oríṣiríṣi ibeni-- mo lè lọ fún ìsinmi, mo de lè lọ sí hòtẹ́ẹ́lì náà láti lọ gba ìsinmi náà.

Àwọn eyankan tí mo mọ̀ pé pàtàkì ní ibi iṣẹ́ mi ni àwọn fílá wà tó gbin àwọn tájọ́ ń bá ṣiṣẹ́ náà àti ọ̀gá tí mò ń bá ṣiṣẹ́. Inú wa la jọ wà, inú wa náà dùn, àyowa náà kún torí pé a jọ wà ní ibi tí tìń gbé ṣe iṣẹ́ wa.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ níbi iṣẹ́ mi dáadáa. Mo máa darí wọn dáadáa nítorí wípé mo mọ̀ pé kò sí ǹkan tí tó ń bọ̀ sílẹ̀ tí kò sí ǹkan tó ń bọ̀ láti òkè tí ilẹ̀ ò lè gbà. Ní ibi iṣẹ́, mo máa ń tọ́jú wọn dáadáa torí mo mọ̀ pé lọ́jọ́ kan lọ́jọ́ kan, ẹnìkan náà máa ṣe irú ẹ fún àwọn ọmọ.

Rárá o, rárá o. Èmi ò kí ń máa jẹ gọ̀ọ̀mù torí gọ̀ọ̀mù, èmi mọ̀ pé gúọ̀mù kìí ṣe ǹkan tí mo le jẹ. Èmi kò fẹ́ràn gọ̀ọ̀mù rá rárá. Àwọn ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọ̀rẹ́ mi, gbogbo wa nàá ni a jọ fẹ́ràn gọ̀ọ̀mù rárá rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà dáadáa. Fìlà oríṣiríṣi mo máa ń wọ. Fìlà Yorùbá, fìlà tí a máa ń dé sí orí fún òde, fìlà ta máa ń fi ń kọrin, a ní fìlà Gucci, a ní ti Versace, a ní ti oríṣiríṣi fìlà ni mo ní sí ilé. Fìlà tí òtútù náà wà.

Mo máa ń wọ aṣọ kan tí mo bá fẹ́ lọ sùn. Ǹkan tó ń pè ní pajamas ni èdè Gẹ̀ẹ́sì. Èmi àti àwọn àbemi a ní aṣọ tí a máa ń wọ̀ lọ sùn. Aṣọ funfun ni aṣọ yẹn náà. Ti bá ti jí, a máa bọ, a máa lọ fi sí ibi tí a máa ti ń fọ aṣọ.

Mo ṣì pàdé àwọn ọ̀rẹ́ mi ní àná. Mo pàdé àwọn ọ̀rẹ́kùnrin àti ọ̀rẹ́bìnrin, gbogbo wọn ni mo ní ṣùgbọ́n àwọn kan ti lọ fún holiday. Wọ́n ti lọ fún ilé, wọ́n ti lọ sílé fún ọdún ṣùgbọ́n àwọn tó ṣẹ́kù, a sì jọ ríra wa, a sì mọ̀ yọ̀mọ́ra wa ní àná.

Rárá o, èmi kò ní ọkọ̀ rárá torí wípé ṣùgbọ́n mo, èmi àti àwọn òbí mi àti ṣe ètò ọkọ̀ tí a fẹ́ rà, ọkọ̀ Toyota tí kò gán-lẹ̀ rárá, ọkọ̀ pin pin tó níwọ̀n tó dẹ̀ sí ní, tó ṣe dáadáa fún ọmọ tí ó tó ọjọ́ orí.

Oríṣiríṣi àṣà ni a ṣe ní ẹbí wa. Àṣà Kérésìmesì o, àṣà ọdún o, àṣà, àṣà, oríṣiríṣi àṣà laṣa máa ń ṣe ní ọdọ wa. Ní ilẹ̀ Yorùbá gangan, oríṣiríṣi àṣà ni ó wà tí a le ṣe. Adé máa ń gbádùn wọn dáadáa.

Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò láti ibikíbi, mo máa ń rí ìpèsè ohun èlò látọ̀dọ̀ àwọn òbí mi, látọ̀dọ̀ àwọn ẹbí mi, látọ̀dọ̀ àwọn Ọnkú mi àti àwọn Àǹtí mi tó wà lókere, mo máa ń rí àwọn ohun èlò dáadáa láti ọ̀dọ̀ wọn.

Wákàtì, wákàtì mẹ́sàn-án nìkan ni mo máa ń ṣiṣẹ́ ní ojúmọ́. Ìdí tí mo fi sọ pé wákàtì mẹ́sàn-án ni wípé èmi ò lọ sí ibi iṣẹ́ ní ago mé, mé mẹ́jọ, mo dẹ̀ máa dé padà ní ago, ní ago márùn-ún tàbí ago mẹ́fà ní ìrọ̀lẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast dáadáa. Podcast nípa obìnrin, nípa ọkùnrin, nípa ọmọdé àti àgbà, mo máa ń gbọ́ wọn dáadáa. Mo máa ń gbọ́ podcast gan nípa ayé, nípa gbogbo nǹkan tí mo bá fẹ́, mo máa gbọ́ wọn dáadáa.

Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn tí mo rí, ìgbéyàwó tí mo rí kẹ́yìn, ìgbéyàwó ẹ̀gbọ́n mi àti ẹni tí wọ́n fẹ́ràn jùlọ. Ìgbéyàwó yẹn náà dẹ́wà sí mi, ó dùn dáadáa. Ìgbátalọ̀, a jẹun, ayọ̀ mọ́mọ́, pásítọ̀ náà dẹ́wàá.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn púpọ̀ sọ̀rọ̀. Nínú ẹ̀rọ ìgbésókè, mo máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa. Tí mo bá ti nílò láti bá wọn sọ̀rọ̀, àwọn kan àwọn òǹkùn mi, àwọn kan àwọn àǹtí mi, oríṣiríṣi ènìyàn, àwọn ọ̀rẹ́ mi láti ilé ìwé.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìṣe ìtagbangba oríṣìíríṣìí iṣẹ́ ni mo lè ṣe, tó bá ti di jẹ́ wípé iṣẹ́ tí mo bá fẹ́ ṣe iṣẹ́ tí ó máa ń mú owó jáde tí ó dẹ̀ máa ṣe àǹfààní fún èmi àti àwọn ẹbí mi, iṣẹ́ yẹn ni mo fẹ́ràn. Mo lè ṣe iṣẹ́ tí mo bá fẹ́

Rárá o, èmi kò kì í máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà, nítorí mo máa ń gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́ mi tàbí ilé ìwé tí mo bá lọ. Mo dè máa ń fún àwọn àbúrò mi náà àti àwọn ẹ̀gbọ́n mi tí mo bá se oúnjẹ tó pọ̀. Nítorí ẹ ni mi ò kí máa ń se oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé gbogbo òfin tí mo bá rí tí wọ́n bá ní kí n tẹ̀lé. Tí ọkọ ni o, ti ilé ni o, ti ibi iṣẹ́ ni o, ti ìlú ni o, mo máa ń tẹ̀lé gbogbo òfin. Pátápátá, gbogbo òfin tí mo bá, tí wọ́n bá ní kí n tẹ̀lé ni mo máa ń tẹ̀lé. Mo máa ń sọ fún àwọn àbúrò mi náà kí wọ́n tẹ̀lé dáadáa.

Ah! Àjọyọ̀ ọjọ́ ìbí mi máa jẹ́ nǹkan tó máa dùn dáadáa. Àjọyọ̀ ọjọ́ ìbí mi, a máa lọ sí àlejàde, a lè ṣe ní ilé tèmi náà, ilé mọ̀mí mi ni mo ń sọ báyìí tàbí ti dáádì mi. A bá dé bẹ́ẹ̀, a máa ra karòyìn bó, a máa kọrin, a máa jó, a máa jẹun dáadáa. Àjọyọ̀ ọjọ́ ìbí mi máa jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì, mo ní gíláàsì ọrùn. Gíláàsì ọrùn tí mo rà kẹ́yìn, òun mo rà á ní ọwọ́ oníbàárà kan. Èyí tí mo dè ẹ́ ni mo ní gíláàsì ọrùn púpọ̀. Mummy mi fún mi ní gíláàsì ọrùn, daddy mi náà sì fún mi ní gíláàsì ọrùn náà. Mo dẹ̀ fẹ́ràn gbogbo gíláàsì ọrùn tí mo ní.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún dáadáa nítorí ní ilẹ̀ Yorùbá, ọwọ́ ọ̀tún ni ó jẹ́ nǹkan tí a máa ń lò dáadáa tí a bá fẹ́ gun iyán, tí a bá fẹ́ dírun, tí a bá fẹ́ kọ iṣẹ́, tí a bá fẹ́ ṣe ohunkóhun, ọwọ́ ọ̀tún ni Yorùbá máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Àwọn àdéhùn tí mo máa ń ka, àwọn nǹkan tó bá ti kọ, tó bá jẹ́ mo fẹ́ sáìnì, mo fẹ́ tọwọ́ bọ̀wé ní ibikíbi àbí lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń ka àwọn, àwọn àdéhùn tí wọ́n bá fi síbẹ̀, àwọn nǹkan tó yẹ kí n ṣe àti àwọn nǹkan tí n kò yẹ kí n ṣe.

Yàrá tí mo fẹ́ràn jù lọ nínú ilé mi ni yàrá, yàrá te mi gangan torí wípé yàrá mi ní oríṣiríṣi ǹkan tí mo bá nílò nínú ilé mi. Ó ní bẹ́ẹ̀dì, ó ní aṣọ mi wà nínú yàrá mi. Gbogbo ǹkan tí mo bá nílò nínú yàrá mi ló wà. Ǹtori e mo ṣe fẹ́ràn yàrá mi jù lọ.

Bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà nítorí àdúgbò tí mò ń gbé àlàáfíà ló ń jọba ní ibẹ̀. Èmi, àwọn ẹbí mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ará mi, ọ̀rẹ́ mi. A máa ń rìn ní àlàáfíà torí kò sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ kí Ọlọ́run máa dáàbò bò wá.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin Kristẹni nítorí ọmọ Ọlọ́run ni èmi. Mo fẹ́ràn orin Kristẹni, orin tí àwọn orin bí orin Don Moen, àwọn orin bí orin tí ó bá ń gbé ọkàn ṣokẹ́ nínú, inú Kristẹni.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yíya àwòrán dáadáa. Yíya àwòrán jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Oríṣiríṣi àwòrán, ohun ni mo ní sórí fóònù mi, sórí ẹ̀rọ àgbéká mi. Oríṣiríṣi àwọran, tí a bá lọ sí ilé ìwòsàn, tí a bá lọ sí eré ìdárayá, tí a bá lọ sí patí àti tí mo bá lọ sí ilé ẹ̀kọ́

Bẹ́ẹ̀ni mò ń wọ gílàsì. Ìkàn tí ó dẹ́jẹ́ kí n máa wọ gílàsì ni wípé ó ní ọjọ́ kan tí mò ń kọ́ iṣẹ́ ní ilé ẹ̀kọ́. Nígbà kan wọ́n wá sọ fún mi pé mo wá ń rí pé omi ń jábọ̀ lójú mi. Bi wọ́n ṣe gbé mi lọ sọ́dọ̀ dókítà. Dókítà wá fún mi ní gílàsì tí n ó máa ń wọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi dáadáa. Ó ní ìgbà kan tí mo lá àlá pé ìyá mi ti fẹ́, ìyá mi ti fẹ́ ra nǹkan, ó fẹ́ ra mọ́tò. Ìgbà yẹn, ìgbà yẹn náà ni mo kàń tí pé ìgbà tí mo jí, mo rántí àlá tí mo lá, mo dẹ̀ rí pé aláyé àlá gidi ni àlá.

Mo máa ń jáde ní òwúrọ̀ kọ̀ọ̀kan, tí bá ti jí, n ó kọ́kọ́ gba àdúrà sí Ọlọ́run tó dá mi, tí bá ti wá sì yẹn tán, n ó wà díde, màá lọ ṣe eré ìdárayá níta, màá jọ́ọ̀gì jáde, tí bá ti wá dé, màá wá se oúnjẹ, mo dẹ̀ lé lọ sí ilé ìwé tí ilé ìwé tí ilé ìwé bá wà.

Mo máa ń ran àwọn ènìyàn púpọ̀ lọ́wọ́ dáadáa. Mo lè ran àwọn ènìyàn lọ́wọ́ nípa, nípa owó. Mo lè ran àwọn ènìyàn lọ́wọ́ nípa oríṣìíríṣìí, oríṣìíríṣìí ọ̀nà ló máa ń ran ènìyàn lọ́wọ́. Mo lè ran ènìyàn lọ́wọ́ nípa gbígbé nǹkan náà, àwọn àgbàlagbà.

Mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi ní ìgbà kúùgbà. Ní òrékòóré, mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi ní ojoojúmọ́. Mo máa ń wò bí méséèjì kan tó bá wọlé síbẹ̀. Nn o mọ ibi tí ǹkan tí méséjì yẹn sọ bóyá ó fẹ́ jẹ́ kí n ṣe nǹkan pàtó, bóyá láti ilé ìwé dẹ̀ ni méséjì yẹn ti.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan púpọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Nǹkan tí mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì kò ṣe kò lóhùn ká. Mo máa ń ra báágì, mo máa ń ra aṣọ, mo máa ń ra àwọn ohun jíjẹ náà àti, àti ohun tí èèyàn le jẹ́ bí i ìwé, bí i àwọn ohun ìdárayá àti nnkan púpọ̀ sáà mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì.

Gbogbo àkókò mi ní ìgbà tí mo bá wà nínú ilé, mo máa ń lo. Tí bá ṣe wípé mi ò ṣe nǹkan kan, mo lè gbá géèmù, mo lè mú fíìmù wò, mo lè mú ǹkan tí mo rí ṣà mọ̀ pé ó máa jẹ́ kí inú mi dùn, mo lè lè gọ́ orin láti orí fóònù mi.

Aha, bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn oúnjẹ tí ó bá ní ata. Àwọn oúnjẹ tí ó ní ata tí mo fẹ́ràn, àwọn ẹ̀bà tó ní ata, àwọn ẹ̀wà tó bá ti ní ata dáadáa, ìrẹsì àti ata náà mo fẹ́ràn rẹ̀ dáadáa, oríṣiríṣi oúnjẹ bíi súyà náà mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni mo má, mo fẹ́ràn láti má wo àwọn ìràwọ̀. Mo ní gíláàsì kan, mo ní gíláàsì window kan tí ó wà nínú yàrá mi. Tí n bá ti wòkè ní àṣálẹ́, mo má ń rí àwọn ìràwọ̀ náà. Mo dẹ̀ máa ń gbé àwòrán fọ́tò náà. Mo ní àwọn àwòrán tó jọ ti ìràwọ̀ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn èrò ìlera nítorí wípé tí mo bá ti mu wọ́n máa ń jẹ́ kí i máa ṣe iṣẹ́ dáadáa àti àwọn ara mi tí ó ti wà níle tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ máa dìde sókè kí ara mi lè yà gága kí n ba lè ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe.

Tí n bá ti dé ọ̀dọ̀ ẹbí mi, mo máa ń lo àkókò mi dáadáa. Mo máa ń ajó máa ṣe rí, a lè wo fíìmù papọ̀, a lè jọ gbá géèmù papọ̀, a lè máa ṣe ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì papọ̀, oríṣìíríṣìí nǹkan lajó máa ṣe papọ̀ tí n bá ti dé ọ̀dọ̀ àwọn ẹbí mi.

Ah! Rárá o, èmi ò kí máa fi tùràrí, nítorí ní ìdílé wa, àwa kò fẹ́ràn tùràrí. Tùràrí dẹ́ẹ̀ni èmi fúnra mi, bí mo ṣe jẹ́ ènìyàn kan, mi ò fẹ́ràn tùràrí torí ó máa ń gbé mi léèébì, kò jẹ́ kí máa jẹ́ kí fojú sùn nǹkan tí mo bá fẹ́ ṣe.

Ọjọ́ méje sí ọjọ́ mẹ́wàá ni mo máa ń ní fún ìsinmi ọdọọdún, nítorí pé ní ibi iṣẹ́ wa, ó iyè ọjọ́ tí wọ́n fún wa nìyẹn àti iyè ọjọ́ tí àwọn ìjọba ti won fún gbogbo àwọn òṣìṣẹ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Oríṣìíríṣìí àlọ́ apanilẹ́rìn ni mo má ń wò lójoojúmọ́. Àwọn tí ìjàpá, àwọn tí Yánribo, àwọn oríṣìíríṣìí àlọ́ apanilẹ́rìn, àwọn ti àwọn òkè òkun, àwọn tí Amẹ́ríkà náà mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn.

Bẹ́ẹ̀ni o, WiFi tí mò ń lò nínú yàrá mi tí à ń lò nínú ilé wa, pàápàá bẹ́ẹ̀ pẹ̀lú èyí tí mo dẹ̀ lálẹ́ lò ní ilé iṣẹ́ wa. WiFi yẹn ó dáwó yára dáadáa, ó máa ń sáré sáré gan. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ torí pé ohun gbogbo tí mo bá fẹ́ ṣe, mo máa ráyè ṣe é.

Oṣù Ọ̀pẹ ni wọ́n bí mi. Oṣù Ọ̀pẹ ní èdè gẹ̀ẹ́sì òun ni December ni wọ́n bí èmi. Mo dẹ̀ fẹ́ràn oṣù tí wọ́n bí mi nítorí pé ó jẹ́ oṣù tí gbogbo àgbáyé máa ń yọ̀ ṣe àjọyọ̀ Kérésìmesì. Mo fẹ́ràn rẹ̀

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń ṣe ètò ǹkan dáadáa. Mo jẹ́ ẹni to ẹ pé ètò ǹkan ni mo máa ń ṣe. Mo fẹ́ràn láti máa ṣe ètò ìgbà tí mo bá fẹ́ jẹun, ètò ìgbà tí mo bá fẹ́ lọ sí ilé ìwé, igb ti mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ tí mo bá fẹ́, tí mo bá fẹ́ sùn náà, mo fẹ́ràn.

Èdè Faransé àti èdè Chinese ni mo fẹ́ kọ́. Nítorí àwọn èdè yẹn, àwọn èdè tó tún gbajúgbara, tó tún gbajúmọ̀ ní ilé àgbáyé. Nítorí èdè Gẹ̀ẹ́sì tí mo ti kọ́ ní ilé ìwé ṣùgbọ́n èdè Faransé àti ti Japanese àti Chinese ni mofẹ́ kọ́.

Ah! Nǹkan ìdènà ọkọ̀ ó jẹ́ ǹkan pàtàkì tí mo máa ń kojú dáadáa. Ti n bá mọ̀ pé èmi ò fẹ́ pé lọ sí ibi iṣẹ́ àbí ibi kankan, mo máa ń ṣe àwọn nǹkan tó bá ní kí n ṣe. Mo dẹ̀ máa ń jí ní àárọ̀ kùtùkùtù torí mi ò fẹ́ jẹ́ kí nǹkan kan dìnnà mi láti lọ sí ibi iṣẹ́ dáa.

Bẹ́ẹ̀ni mo máa ń rora sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn nítorí ọ̀rọ̀ Yorùbá náà ló sọ wípé "òwe lẹ'ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ'ṣin òwe". Tọ́rọ́ba sọnù, òwe la fi ń wá. A dẹ̀ mọ̀ pé tí a bá ti sọ ọ̀rọ̀ kò ṣe é kó mọ́ ọ̀rọ̀ dàbí ẹyin tí a bá fọ́ mọ́lẹ̀

Uhm, àforíjì, mo máa ń tọrọ àforíjì tí bá ti ṣe ènìyàn, tí ẹni ẹniyàn náà bá ti sọ fún mi pé nǹkan báì báì, nǹkan báì báì ló ṣe fún mi. Mo dẹ̀ máa sọ pé à, ẹ má bìnu, tó bá jẹ́ ẹni tó dàgbà jù mí lọ, tó bá jẹ́ ọ̀rẹ́ mi, má bìnu, èmi ò le ṣe bẹ́ẹ̀ mọ.

Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Èmi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọ̀rẹ́ mi a jọ máa lọ sí ilé ìjọsìn kan náà. Nítorí pé ó dáa láti máa sìn Ọlọ́run Ẹlẹ́da wa, ẹni tó dá wa, tó pa wa mọ́, tó yẹ wa sí títí di ọjọ́ èní.

Àwọn àdéhùn tí mo bá ti ṣe fún àwọn ènìyàn, àwọn tó jẹ́ gbòógì tó bá ṣe pàtàkì, mo máa ń kọ wọ́n sínú ìwé. Tí bá ti wá wo ìwé yẹn ní ojojúmọ́, mo máa rántí pé àwọn ǹkan báìbàì ni mo ṣe àdéhùn láti ṣe fún wọn. Mo dẹ̀ máa ń múṣẹ pẹ̀lú ògo Ọlọ́run.

Àsìkò ìparí iṣẹ́, mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ dáadáa, nítorí wípé mo mọ̀ wípé tó bá ti ṣe tó bá ti di àkókò ìparí iṣẹ́, mo lè máa tètè lọ lé so. Ó better, ó ṣe pàtàkì, ó ṣe gbóògì fún mi láti ṣe iṣẹ́ mi dáadáa láti lọ sí ilé ní ìgbà tí ó bá yẹ.

Ah! Mo fẹ́ràn tíì ju kọfí lọ nítorí wípé tíì tín bá ti mu tíì ara mi máa ń yagaga ṣùgbọ́n nítorí wípé àwọn dókítà àtàwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ti sọ pé kọfí kò da fún ara tó bá ti pọ̀jù.

Rárá o, ní ìdílé wa èmi fúnra mi àtàmí dàddy mi tàbí mummy mi, àwa kò fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ nítorí wípé a mọ̀ pé ṣí fèrèsé ọkọ̀, ó máa ń jẹ́ kí àwọn kòkòrò lákòó láti wọlé. Ṣùgbọ́n tó bá ti jẹ́ nǹkan tí a bá nílò, a máa ṣí fèrèsé.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládúgbò mi dáadáa. Àwọn ọ̀rẹ́ mi, àwọn aládúgbò, àwọn ará ilé, gbogbo wọn ló mọ̀ mí. Èmi náà mọ̀ dẹ̀ síi mọ́ gbogbo wọn. A jọ máa ń já, a jọ máa ń ṣeré, a jọ máa ń sọ̀rọ̀, a de jọ máa ń yọ̀ mo ra wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmú nígbà tí mo bá tí ń mu ohun mímu. Àwọn ohun mímu tí mo máa ń mu ni bí orange juice, bí omi nígbà mí, bí nǹkan àwọn el èlò amú eri, ẹrin dodo. Àwọn nǹkan tí mo máa ń lò nìyẹn.

Ìjọ́ tí mo ti lọ sí ilé oúnjẹ Ìgbèyìn ni, ni ìjẹta, ìjẹta tí mo dé ilé oúnjẹ mo lọ ra ìrẹsì gbígbóná, ìrẹsì ti Yorùbá tí àwọn èdè Gẹ̀ẹ́sì máa ń pè ní jollof rice. Ìkọ tí mo lọ rà níbẹ́yẹn nìyen.

Àkókò tí mo fi iṣẹ́ mi sí ni àkókò tí ó bá ti rọ̀ mí lọ́rùn. Ni àárọ̀, ní ọ̀sán àti ní ìrọ̀lẹ́ náà. Ìgbà náà ni mo máa ń fi iṣẹ́ mi sí. Àkókò tó bá ti rọ̀ èmi lọ́rùn tí ó dènì jẹ́ kí, táì tí ó máa jẹ́ kí n sùn dáadáa ni àkókò tí mo máa ń.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Àwọn nǹkan tí mo mọ̀ tún ṣe, àwọn nǹkan tí mo dẹ́ tí mo tún ṣe ni àwọn, àwọn nǹkan bí i fóònù, bí i nǹkan tí ó bá ti bàjẹ́ ní ilé. Mo máa ń tún àwọn nǹkan yẹn ṣe dáadáa. Mo mọ bọ ṣe ń tún wọ́n ṣe.

Bí mo ṣe máa ń ṣètò àwọn ìméèlì mi ni bá ṣe ṣe send message sí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣètò àwọn ìméèlì mi. Mo máa ń jẹ́ kí jẹ́ pé láti school ni àkọ́kọ́, ìméèlì áti ẹbí ohun ni kejì, ìméèlì ti ibiṣẹ́ ohun ni ikẹta bí mo ṣe máa ń ṣètò ìméèlì mi.

Ìgbà tí n bá ti ń lọ sí ibi iṣẹ́ àbí ìgbà tí mo bá ti ń lọ sí ilé ìjọsìn, ìgbà náà ni mo máa ń lọ ra epo sínú ọkọ̀ mi kí ó má jẹ́ wípé tí n bá ti ń wa ọkọ̀ lọ, yóò wá dákú lọ́nà. Mo máa ń ra epo nìyen nti ọkọ̀ mi.

Bí a ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ní ibi iṣẹ́ wa ni pé wọ́n kò kọ́ submiti, wọ́n kò kọ́ gbé ìrìn lẹ́tà wọn wá, lẹ́tà ìgbẹ̀sẹ́, wọn kò kọ́ gbé wá sí ọ̀dọ̀ mi. Èmi yóò ṣì wò máa sí wò bo ya wọ́n kojú òṣùwọ̀n láti gba iṣẹ́ náà àbí wọ́n kò kojú òṣùwọ̀n láti gba iṣẹ́ wa.

Time tí mo máa ń lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ kan ní eight hours in a day. Ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá, torí èdè gẹẹsi ni mo sọ. Ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá ni pé fún, fún, fún ìṣẹ́jú, ìṣẹ́jú púpọ̀ ni mo ṣe máa ń lọ sí ibi.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo ṣe máa ń gba ìyìn. Iyìn tí mo dẹ̀ máa ń gbà láti ọwọ́ ìyá mi tàbí bàbá mi tàbí àwọn ọ̀rẹ́ tàbí àwọn àbúrò tàbí àwọn ẹ̀gbọ́n tàbí àwọn alábáṣiṣẹ́ pọ̀ tàbí àwọn ọ̀gá iṣẹ́ mi, àwọn tó máa ń yìn mi niyẹ́n tí mo bá ṣiṣẹ́ takuntakun.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà. Ibi tí mo ní ọgbà sí, ibi iwájú ilé mi ni mo ní ọgbà sí. Ọgbà mi de tóbi gan. Nínú ọgbà mi àwọn òdòdó púpọ̀ ló wà nínú ọgbà mi. Nínú ọgbà mi mo de jẹ́ kí àwọn òdòdó ko pọ̀ tó wà nínú ọgbà mi ese gan.

Bí mo ṣe máa n ríi dájú pé ọjà mi dára ni wípé mo máa ń wo ẹ̀yìn nǹkan tí mo bá fẹ́ rà tàbí iwájú nǹkan tí mo bá fẹ́ rà. Pàálí nǹkan tí mo bá fẹ́ wà, ohun mo máa n wo ara rẹ̀ láti ríi dájú dájú wípé nǹkan tí mo bá fẹ́ rà ò ṣe nǹkan tí ò da àbí nǹkan tó fẹ́ bàjẹ́ lọ́wọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn èrò ọlọ́gbọ́n nílé mi. Àwọn èrò ọlọ́gbọ́n tí mo ní lile mi pọ̀. Mo ní Siri, mo ní Amazon Echo, mo ní oríṣiríṣi àwọn èrò ọlọ́gbọ́n nínú ilé mi tí wọ́n máa ń bá mi sọ nǹkan tí m bá ti sọ fún wọn, wọ́n máa ń bá mi ṣe é.

Bẹ́ẹ̀ni mo máa ń wo ìbọ̀wọ̀ dáadáa. Oríṣìíríṣìí ni mo máa ń wò. Mo fẹ́ràn láti máa wo ìbọ̀wọ̀. Èmi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, àwọn ọ̀rẹ́ mi, ìdílé mi. A fẹ́ràn láti máa wo ìbọ̀wọ̀ dáadáa. Nítorí pé àwọn fẹ́ràn láti máa wo ìbọ̀wọ̀.

Àwọn app tí mo máa ń lò jù ní orí fóònù mi, ẹ̀rọ àgbéká mi, àwọn ni bí WhatsApp, bí Instagram, bí Facebook, bí Threads, bí Pinterest, àwọn VFC, àwọn nǹkan tí mo máa ń fi ń wo àwọn ọ̀ràn, tí màá ń fi ń wo film, tí màá ń fi ń wo eré ìtàgé, àwọn ìlẹ́ náà.

Àwọn ìròyìn fún ọjọ́ iwájú òun ni wípé nígbà tí ń bá ti ṣetán ní ilé ìwé tí ń bá dẹ̀ ti ti gba owó lọ́ s ní oṣooṣù láti ilé ibi iṣẹ́ mi, n ó máa tọ́jú àwọn òbí mi, máa tọ́jú ara mi, n ó sì ránra mi lọ sí ilé ìwé gíga.

Kọ̀m̀pútà tí mo ní oríṣìíríṣìí. Oríṣìíríṣìí àwọn kọ̀m̀pútà ni mo ń lò. Kọ̀m̀pútà, kọ̀m̀pútà desktop, kọ̀m̀pútà laptop, kọ̀m̀pútà phone, kọ̀m̀pútà, kọ̀m̀pútà oríṣìíríṣìí ni mò ń lò. Láìní ilé mi, ní ìdílé mi, ọ̀rẹ́ gbogbogbò wá la jọ ń lo kọ̀m̀pútà náà.

Àwọn nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ ni pé mo máa ń wo, mo máa ń wo fíìmù, mo máa ń ṣe àwọn ohun tí mo bá nílò láti ṣe ní àṣálẹ, bí ki ń fọ aṣọ nígbà mìíràn, mo le ṣe nǹkan tí mo bá nílò láti ṣe, ki n dá iná.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Oríṣiríṣi ago ọwọ́ ni mo máa ń wọ̀. Ago ọwọ́ Gucci, Versace oríṣiríṣi ni ago ọwọ́ tí mo máa ń wọ̀. Mò dẹ̀ ní ago ọwọ́ púpọ̀ náà, idí tí wọ́n fún mi, kí Mummy àti Daddy ti fún mi ni wọ́n ní pọ̀.

Ìgbàkígbà, orekoore tí mo bá nílò ẹ̀rọ ayára bí àṣá tuntun ni mo maa rà. Ìgbà tí mo dè máa rà ní àwọn ìgbà tí ì tí mo bá tí ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá bàjẹ́ àbí tí àwọn ẹbí mi ará mi bá nílò ìmiran.

Mo máa ń ra ǹkan ní ibi púpọ̀. Mo máa ń ra ǹkan ní ọjà. Mo máa ń ra ǹkan ní, ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ra ǹkan ní ẹ̀gbẹ́ ilé wa. Mo dẹ máa ra ǹkan lọ́wọ́ ẹni, ẹ́, àwọn èèyàn. Nkan tawọn èdè Gẹ̀ẹ́sì máa ń pè é ní trade by barter. Mo máa n ra, gba fún mi kí n gba oríṣiríṣi ǹkan.

Àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn máa ń pọ̀. Mo máa ń gba àdúrà sí Jésù ọba Eledumare tòṣó mi. Tí mo bá ti ní oore-ọ̀fẹ́ láti ṣe, mo máa ń gba àdúrà sí Olórun. Mo de máa fọn eyín mi nígbà mìíràn, mo de máa ka bíbélì àbí kí n ka ìwé kí n tó lọ sùn.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wò wò ni tí mò ń lò, wọ́n pọ̀ dáadáa. Àwọn ìgbọ̀nsẹ̀ ti àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí àwọn mọọmi tọ́ mi, tí àwọn òbí mi, tí àwọn ẹ̀gbọ́n, àbúrò, tí pásítọ̀ gan-an tí wọ́n fún mi, pàtàpàtà àwọn ni mo máa ń.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Àwọn orúkọ ìnagijẹ mi, àwọn ni, ayọ̀midé oríṣiríṣi ni orúkọ ìnagijẹ tí wọ́n fún wọn nígbà tí mo sì wà ní ọmọdé. Mo dẹ̀ mọ̀ pé àwọn orúkọ yẹn, àwọn orúkọ kékèké náà ni mo mọ̀ ọ́n.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Mo ti rí dáadáa. Ìgbà tí mo fẹ́ lọ kí àwọn Ẹ̀gbọ́n mi tí wọ́n wà ní ìlú òdì kejì ọ̀dọ̀ wa, mo gun ọkọ̀ ojú omi láti lọ sí ọ̀dọ̀ wọn, èmi, àwọn àbúrò mi àti àwọn ọmọ mi àti àwọn bàbá mi la jọ lọ.